Ṣé o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, ìgbà míì gan maa wà tío je pé èèyàn ní ní ohun mí ju pé kí èèyàn lọ lọ torí pé ibi tí èèyàn gan lọ gan bóyá bí a ibùsọ̀ kokanlánì, èèyàn ò dẹ̀ ní fẹ́ fi ẹsẹ̀ mọ́ rin ibi bẹ̀. Èèyàn á lọ gun ẹ̀rọ ìgbésókè láti fi ràn ní ọrùn. Ìgbà míì gan tí o yẹ kí èèyàn lo boya bí i ìṣẹ́jú márùn-ún lórí rínrìn, èèyàn lè dúró bóyá bíi ìṣẹ́jú kan tí eeyan máa fi dé ibi tí èèyàn lọ. Ẹ̀rọ ìgbésókè jẹ́ ẹ̀rọ tó rọrùn dáradára ní ibi tí èrò gan bá tú pọ̀ sí tí ò ní fi ṣí wàhálà. Ikú mi, o tẹ̀ mí.

Ṣé o máa ń wọ ago sọ́wọ́? Ìgbà tí mo wà ní kékeré, mo máa ń wọ aago sọ́wọ́. Àmọ́ tí n bá ti wọ̀, tó bá ti lè pẹ́ jù ní ọwọ́ mi, ó máa ń fa kòkòrò sí mi ní ọwọ́. Àti ìgbà náà ni mi ti lò aago sí ọwọ́ mọ́. Torí pé nǹkan tó bá ti ń ni mí ní ara tó ti ń fa ìjànbá sí ago ara mi, mi fẹ́rà ki màá lo mọ́. Torí náà, ni mi ṣe lò aago sí ọwọ́ mọ́. Di sín mi lò ǹkankan sí ọwọ́ mi rárárára.

Báwo ni o ṣe máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Ìrìn àjò tí mo máa ń lọ sí ibi iṣẹ́, ẹsẹ̀ ni mo fi máa ń rìn lọ ibi iṣẹ́ mi. Tí ń bàá ti jí àti aago mẹ́fà àbọ̀, màá ti mọ́ mura, màá lọ wẹ̀, màá fọyín, màá wẹ̀ṣẹ̀, màá pa ara mi ní ara tí màá ti wá ṣetán, màá mura àti máa rìn lọ sí ibi iṣẹ́ mi. Tí màá fi máa dé ibi iṣẹ́, aago méje àti ìlú mo ti máa ń rìn lọ sí ibi iṣẹ́ mi ni yẹn lójoojúmọ́.

Àwọn ojú òpó ayélujára wo ni, wo ni o wà? Mo wà ní ojú òpó ayélujára márùn-ún. Nínú márùn-ún tí mo wà, mo máa ń lo mẹ́ta dáradára lójoojúmọ́. Alákọ̀kọ́ tí mo máa ń lò dáradára òun ni Chrome. Ẹlẹ́ẹ̀kejì, WhatsApp. Ẹlẹ́ẹ̀kẹta, Facebook. Àwọn mẹ́tẹ́ẹ̀ta tí mo máa ń lò dáradára nìyẹn. Tó je pe ko sí ojúmọ́ kan kí n má ló wọn.

Ibo ni o fẹ lọ sí ìsinmi? Mo fẹ́ràn ti ma lọ sí ibi tí wọ́n máa ń kó àwọn ẹranko sí láti lọ máa wọ̀ wọ́n. Mo fẹ́ràn yẹn. Ẹlẹ́ẹ̀kejì, mo dẹ́ ṣó fẹ́ràn kí n kúrò ní orílẹ̀-èdè mi lọ sí orílẹ̀-èdè mìíràn. Mo tú fẹ́ràn iyẹn naa. Kò ti ẹ́ sí ibi tí mi fẹ́ràn láti lọ sinmi kí n ṣá kúrò ní ibi ti mo wà.

Ṣé o máa ń wọ fìlà? Mo máa ń wọ fìlà lẹ́ẹ̀kọ̀ọ̀kan torí pé miì fẹ́ràn rẹ̀. Ìdí tí míì fi fẹ́ràn rẹ̀ ni pé kò mọ̀ mi ní ara látilẹ̀. Tí n bá ti lòó tán báyìí tó bá ti wà ní orí mi, táa bá ti lè ń sọ̀rọ̀, miì ní mọ ìgbà tí màá tún fi yọọ́ dání Torí náà, miì ń wọ fìlà torí kò mọ́ mi ní ara.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Mi ì máa ń bá ènìyàn sọ̀rọ̀. Àyàbí tó bá jẹ́ pé èmi àti ẹni tó jẹ́ pé a jọ ń bọ̀ láti ibi kan náà táa ti jọ mọ́ra, mo le máa bá iru àwọn ènìye sọ̀rọ̀. Àmọ́ tó jẹ́ pé mo wá wà níbẹ̀, àwọn ẹlòmíràn wá wà níbẹ̀, mi nì bani body sọ̀rọ̀ títí táa bá fi sọ̀kalẹ̀ nínú ẹ̀rọ ìgbésókè torí pé mi ò fẹ́ràn tí màá bẹ́yàn sọ̀rọ̀ nínú rẹ̀ rárárárá.

Ṣé o máa ń ṣèwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Bẹ́ẹ̀ ni, eeyan gbọdọ̀ ṣèwádìí o. Kí èèyàn wá ìdí àwọn alábáṣiṣẹ́ pọ̀ eeyan. Bo ya àwọn tó jẹ́ wipe tó bá ti di òro òwò, kò sí ǹnkan ti e lè bá wọn so mó. Eeyan gbọdọ̀ wádìí. Ẹlẹ́ẹ̀kejì, ìwà wọn. Ẹlẹ́ẹ̀kẹta, báwo ni wọ́n ṣe ń ṣiṣẹ́ sí i? Báwo ni oríṣiríṣi ǹnkan ni eeyan gbọdọ̀ wádìí nípa alábáṣiṣẹ́ pọ̀. Kò gbọdọ̀ jẹ́ ǹnkan kékeré, kò de gbọdọ̀ jẹ́ ǹnkan kìíni. Eeyan gbọdọ̀ wádìí lọ́pọ̀lọpọ̀ ìgbà, lọ́pọ̀lọpọ̀ nipa alábáṣiṣẹ́ pọ̀ eeyan.

Ìgbà mélòó ni o máa ń wojú àwòrán lójúmọ́? Ti fóònù mi gan lójúmọ́, ti fóònù mi ni ojúmọ́ mi i lè ká. Kò sí ìgbà, kò ní àkókò tí mo máa ń wojú àwò, àwòrán lójúmọ́. Kò ni igba, kò làkókò mo máa ń wò.

Kíni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Bí ọjà bá ṣe yá sí, ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ tí inú mi ó mọ́ dùn, tí mo ṣiṣẹ́ lọ. Àti bí àwọn olú oníbàárà mi bá tún ṣe bá mi sọ̀rọ̀ sí, ó tún máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́. Bí owó mi bá tún ṣe wọlé, ìgbà tó bá tún wọlé, owó oṣù tí mo ń gbà tó bá wọlé, ìtara àti ṣiṣẹ́ yóò tún yá sí mi ní ara.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìtagbangba? Iṣẹ́ ìtagbangba ó dáa, àwọn ènìyàn a tó fi mọ̀ wípé, bọ̀bọ́ yìí mọ̀ iṣẹ́ o, ẹni yìí, ó mọ̀ iṣẹ́ o, ó ń ṣiṣẹ́ dáadáa, ó ń ṣe gbá òun ṣàwó. Torí náà, mo fẹ́ràn ìtagbangba, mo fẹ́ràn láti máa ṣiṣẹ́ ní ìtagbangba. Irú, ìgbà mí torí gan-an, a fẹ́rẹ̀ ìtagbangba yóò tún máa jẹ́ kí iṣẹ́ owó máa dùn mọ́yàn. Àyàfi tí òrùn bá mú lóku, tó bá jé pé òrùn mú, mi ò fẹ́ràn láti máa ṣiṣẹ́ ní ìtagbangba. Àmọ́ pé òrùn kò mú, kátágùn fẹ́, fẹ́rẹ́fẹ́ tí ó sì pọ̀ jù, iṣẹ́ ìtagbangba ó máa rọrùn tó tún máa ń dùn fún èèyàn láti ṣe.

Ṣé o máa ń pa owó pamọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń fowó pamọ́ torí ọjọ́ tí mo máa fẹ́ nílò owó fún ǹkan pàtàkì tó jẹ́ pé kò ní sí ibi tí mo máa wá, mo máa wá owó náà sí ju wípé owó tí mo fi pamọ́ lọ. Torí náà mo máa ń fowó pamọ́ dáradára. Pípa owó pamọ́ kò rọrùn àmọ́ ó wúlò. Ìdí tí mo fi sọ pé kò rọrùn ni pé ó lè jẹ́ pé owó tí ó kù sí èèyàn lọ́wọ́ èèyàn máa yo nínú rẹ̀ tó je pe ko ni tó nǹkan tí èèyàn fẹ́ fi ṣe. Àmọ́ torí pé torí ọjọ́ tí èèyàn bá fẹ́ lo owó oun ni.